Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Kò sí irú oúnjẹ tí èmi ò fẹ́ràn o. Ah! Kódà mo fẹ́ràn oúnjẹ púpọ̀. Mo fẹ́ràn oúnjẹ gan-an ni iwon igbà tó bá ti je oúnjẹ tí ó da, tó sì dùn ń jẹ. Mo fẹ́ràn oúnjẹ gan. Mo fẹ́ràn kí maá jẹ ẹran adíyẹ. Ah! Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ó ti ẹ jẹ wípé ni ẹ́nu jometa yìí, óò ó ti fẹ́ máa sumi díẹ̀díẹ̀. Irú oúnjẹ mìíràn tí mo tún fẹ́ràn, mo fẹ́ràn jollof rice. Ah! Ó kọ wa wunmi jẹ́ lẹ́nu jomẹta yìí. Ó wùmí jẹ́ lẹ́nu jomẹta yìí, jollof rice. Mo tún fẹ́ràn ẹran ewúrẹ́. Ah! Mo fẹ́ran ewúrẹ́, ẹran ewúrẹ́ lọ́pọ̀lọpọ̀. Gbogbo igba ni o máa ṣe mi bíi kí n jẹ ẹran ewúrẹ́. Mo fẹ́ràn ẹ, pizza. Ah! Mo fẹ́ràn pizza gan an nítorí pé o máa ń ní cheese lórí ẹ̀. Mo fẹ́ràn burger. Ah! Mo fẹ́ràn burger gan an ni, nítorí pé oun náà ní cheese. Mo tún fẹ́ràn Mo fẹ́ràn iyán àti ẹ̀gúsí. Mo fẹ́ràn rẹ̀ gan-an ni. Tí bá rí iyán àti ọbẹ̀ ẹ̀gúsí, inú mi oma dùn ni. Nínú nǹkan tí mo tún fẹ́ràn, oúnjẹ tí mo tún fẹ́ràn, mo fẹ́ràn kí n rí àmàlà àtii àmàlà àti ẹ, ẹ̀fọ́, Ah! Mo ti gbàgbé orúkọ ẹ̀fọ́ náà? Ẹ̀fọ́ ṣọkọ. Kí n rí àmàlà àti ẹ̀fọ́ ṣọkọ, mo fẹ́ràn rẹ̀ gan-an ni. Kí ni inú mi o maa dùn ni. Bi mo bá rií irú oúnjẹ bẹ́ẹ̀. Ah! Nínú àwọn oúnjẹ tí mo tún fẹ́ràn, mo fẹ́ràn bọ̀lì. Mo fẹ́ràn bọ̀lì gan-an. Mo fẹ́ràn bọ̀lì gan-an ni o. Mo fẹ́ràn iṣu díndín. Mo fẹ́ràn dòdò. Àwọn oúnjẹ tí o wùnmi jẹ́ ni mò ń sọ yìí o. Lẹ́nu jọmẹta yìí, cheese stick tẹ̀ wá wùnmi jẹ. Ah! Cheese stick o wunmi jẹ gan an. Nínú àwọn oúnjẹ tí mo tún fẹ́ràn Mo fẹ́ràn gbogbo nǹkan tó bá dùn, tó bá jẹ ní mímu. Bí kí n rí Coke ki, kí n rí olómi ọsàn.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Mo fẹ́ràn yíya àwòrán. Ni gbogbo ìgbà tí mo bá ti múra tí mo sì dára, mo fẹ́ràn kí n ya àwòrán. Mo fẹ́ràn rẹ̀ gan-ni. Mo fẹ́ràn kí n máa ya àwòrán gan-an. Agágá àwòrán ńkan tí kò bá ń ṣe, tí kò bá ní jẹ́ ńkan tó bá dára lójú bí flower, bí kí n lọ sí ibi tuntun tí wọ́n ò dé rí kí n ya àwòrán bẹ́ẹ̀. Irú àwọn àwòrán tí mo máa ń fẹ́ràn kí n máa ya nu Mo fẹ́ràn ya yíya àwòrán gan-an. Mo sì fẹ́ràn kí n máa ya àwòrán àwọn olólùfẹ́ mi. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa ya àwòrán àwọn olólùfẹ́ mi àbí àwọn àwòrán ńkan tó bá ń ṣẹlẹ̀ tí mo sì fẹ́ kí ó wà lákọsílẹ̀ pé ó ṣẹlẹ̀. Mo fẹ́ràn kí n máa ya irú àwòrán bẹ́ẹ̀. Mo fẹ́ràn kí n máa ya àwòrán àwọn èèyàn nígbà tí wọ́n bá mọ̀ wípé mo ya àwòrán wọn lọ́wọ́, kí n wá fi hàn wọ́n àgaga tí o ba ṣe wípé ńkan pàtàkì ló ń ṣẹlẹ̀ láyé wọn nígbà náà. Mo fẹ́ràn kí n ya irú àwòrán bẹ́ẹ̀ kí n wá fi hàn wọ́n nígbà tó bá yá. Mo fẹ́ràn kí n máa ya àwòrán ńkan tó bá rẹwà tàbí kí n rí ọmọ kékeré tó rẹwà kí n sì ya àwòrán rẹ̀. Mo fẹ́ràn kí n máa ya àwòrán ńkan tó bá ṣẹlẹ̀, ńkan pàtàkì tó bá ṣẹlẹ̀ láyé tèmi náà. Mo fẹ́ràn kí n ya àwòrán àwọn èèyàn tó bá rẹwà ná. Mo fẹ́ràn rẹ̀, kí n ya àwòrán àwọn èèyàn tó bá rẹwà tàbí kí n rí ńkan tó wù mí, tó wọ ojú mi kí n sì ya àwòrán rẹ̀. Mo fẹ́ràn kí n máa ya àwòrán àwọn olólùfẹ́ mi bí ọkọ mi tàbí àwọn ẹ̀gbọ́n mi àbí àwọn àbúrò mi tàbí bàbá mi àbí ìyá mi. Mo fẹ́ràn kí n máa ya àwòrán wọn. Oúnjẹ, nnkan tí ó máa ń dára gan. Ah, ó ti pẹ́ tí mo ti ya àwòrán bẹ́ẹ̀ ni. Ó ti pẹ́, torí ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé, ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé tí mo bá múra dáadáa, tí mo ra mi ohun tó ṣe, tó dára pọ̀ ni mo máa ya àwòrán ṣugbọn Lẹ́nu jometa yii kó sí ibi tí n ò múra lọ. Òun jáde, òun kúrò nílé. Torí bẹ́ẹ̀ kò, kò sí ibi tí n ò múra lọ. Torí bẹ́ẹ̀ ni n ò ṣe, kì í ṣe n ya àwòrán lẹ́nu.

Báwo ni ọṣẹ máa ń kí àwọn èèyàn? Ó ti yẹ kí ọmọlúwàbí, ni ọmọ Yorùbá rere kí ó kí àwọn èèyàn. Bẹ́ẹ̀ náà ni mo ti máa ń kí àwọn èèyàn. Bẹ́ẹ̀ ni. Ó ti yẹ kí ọmọ Yorùbá rere kí àwọn èèyàn. Bẹ́ẹ̀ ni mo ti máa ń kí àwọn èèyàn. Ọmọ Yorùbá tí ó bá di ní àárọ̀, wọn ò sọ pé "Ẹ káàárọ̀ o." Bo bá di lọ́sàn án, a ó sọ pé "Ẹ káàsán." Bo bá di ní ìrọ̀lẹ́ a sọ pé "Ẹ kú ìrọ̀lẹ́." Bo bá sì di lálẹ́, a ó sọ pé "Ẹ káalẹ." Bí a bá fẹ́ lọ sùn a sọ pé "Ó dà á rọ̀ o." Ba bá sì wà láàjì, a sọ pé "Ẹ káàjì." Àjì tún wọ́n sí òru. Bí a ti máa ń kírawa, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá rere náà. Àwọn Yorùbá, a máa ń kí èèyàn gan. A lè máa kí èèyàn kí a máa sọ pé "Àh ẹ káàárọ̀ o." "Báwo ni o?" "Ṣé dáadáa lẹ́wà o?" Ọmọ ńkọ́, bàbá ńkọ́, ìyàwó ńkọ́, ọkọ ńkọ́, gbogbo ilé ńkọ́. Kí á sì máa kírawọ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Bí a ti máa ń kírawọ nu. A máa ń, a máa ń kírawọ gan. Kí, kí náà ó ṣe ń ṣe. Kí ṣe ǹ kan tí wọ́n nira, to ma n ni wá láàárọ̀. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá rere. Kíkí wa ò tu tán síbẹ̀ o. Ti a bá rí ẹni tó ń dirun, a a ní, "Ẹ kú ẹ̀wà o." Bá ra wọ́n tó ń rin ìnàjú, a a ní, "Ọkọ̀ a rí ìfúu o." Bá ra ẹni kankan tí ń ṣiṣẹ́ a a ní, "Ẹ kú iṣẹ́ o." Ó sì tún ní bá ti tún ń kí àwọn akọ̀pẹ àti àwọn ọdẹ. Kò sí rírú kíkí tí a ò ní ní ilẹ̀ Yorùbá. A máa ń kí àwọn èèyàn kan. Bá ra ẹni tí ó ṣọpọ̀, a a ní, "A ò ní rírú ẹ̀wọ̀n o." Ẹni tó ní oyún sínú kọ́, a a ní, "A kú ara fẹ́rakù." Bo sì jẹ́ ẹni tó ṣẹ̀ṣẹ̀ bímọ tán ni, a ó sọ wípé, "Ẹ kú ọwọ́ lómi." Kò sí írú kíkí tí a ò ní ní ilẹ̀ Yorùbá. Bá sì tún ń kí àgbà. Ó yàtọ̀ sí bá ti ń kí ọmọdé. Bá bá ní rí àgbàlagbà, bá fẹ́ sọ pé "Ẹ káàárọ̀ o," a a ní, "Ẹ káàárọ̀ o." Bo sì jẹ́ ọmọ kékeré ni, a a ní, "Káàárọ̀ o."

Àkókò mélòó ni o máa ń lo sùn? Ko sí iye àkókò tí èmi ò le lò sùn. Mo lè sùn fún òdídi ọjọ́ kan, kìnjí lọ'ọjọ́ kejì. Mosi lè má sùn rárá. Mo lè sùn fún àkókò méjì péré. Igba tó bá ti wù, èmi lè máa ń sùn ni mo máa ń jí ǹ tèmi. Mo o lè sọ pé iye àkókò báyìí ni mo máa ń lo sùn. Bẹ́ẹ̀ni Mo o lè, mo lè sọ bẹẹ, eh, ṣùgbọ́n ní ìgbà opọ̀. Àkókò tí mo máa ń lo fisùn, o máa ń tóbi eh, àkókò méje. Mo jẹ́ èèyàn tí ó fẹ́ràn kí ó máa sùn gan. Mo jẹ́ èèyàn tí ó fẹ́ràn kí ó máa sùn gan. Ìgbà mìíràn sì ní oorun o kúkú ní kùn mi. Ah, ẹ jẹ́ kí n ran tí ìgbà tí mofi wà ní ilé ìwé. Tí ó jẹ́ wí pé ìgbà náà mò ń kàwé. Tí mo bá ń kàwé lọ́wọ́, ún o máa wọ̀ órun ni, òrun ò sì níwà. Ún o wá órun, wá órun, wá órun, wá órun. Ó ní wó o rùn, ó ní rórùn sùn. Kíni náà jẹ́ ǹkan tí ó máa ń bí mi inú púpọ̀. Torí wípé lọ́pọ̀ ìgbà ni mo máa ń nílò láti sùn. Kí ìwé tí mò ń kà, kí ó lè bá wọ̀rí mi. Ṣùgbọ́n ìgbà tí mo bá ti wá órun, wá órun, wá órun, tí ùn ò rórùn sùn, ìwé tí mò ń kà gan kò ní wọ̀rí. Torí bẹ́ẹ̀ lò fì jẹ́ wí pé Gbogbo nnkan tí mo bá fẹ́ ṣe, mo máa ń fi ara bàlẹ̀ ni. Ó ń jẹ́ kí ọkàn mi bàlẹ̀ nítorí kin lé bá rórùn sùn. Àmọ́ tó bá ti jẹ́ wí pé kíi n ṣe ọ̀rọ̀ ìwé, kò sí ǹkan mìíràn tó lè máa ṣẹlẹ̀ ní ìgbésí ayé mi tí ùn ò wà wá órún bẹ́ẹ̀ tí un ò ní lè sùn. Kí gbogbo wa kàn ní ayé ti fẹ́ parẹ́, un o sùn. Un ò sùn, àmọ́ inú mi ò ní dùn náà ni. Ọkàn ò sì ní bàlẹ̀.

Nígbà wo ni o kẹ́yìn láàlá burúkú? Lẹ́nu jọ́ mẹ́ta yìí, àwọn àlákálà tí mo tẹ̀ ń lá ò tẹ̀ yẹ mi. Bi kìn máa láàlá wípé mo rí ejò lójú orun Àbí kí ń máa láàlá wípé èèyàn kan lé mi. Àbí kí ń máa sá fún àwọn èèyàn kan. Oríṣiríṣi àlá ni mo kan láa lẹ́nu jọ́ mẹ́ta, lẹ́nu jọ́ mẹ́ta yìí. Ìgbà mìíràn dè ní, mo máa ń dáná lójú orun Tó ṣe wípé nígbà tí bá ti gbe oúnjẹ náà ṣàbọ́ tóku díẹ̀ kí n jẹ ni mo máa jí. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹledumare tí ó jẹ́ kí n jẹun lójú orun Nítorí wípé gbogbo wípé, hmmm, kì í ṣe ǹkan tó dá kí èèyàn máa jẹun lójú orun Ìgbà mìíràn dè níyi, màá bára mi nínú ilé ẹ̀kọ́ tí a fẹ́ kọ ìdánwò. Kí n tó kọ ìdánwò náà ni mo máa jí, ni màá wá dúpẹ́ lọ́wọ́ orí. Torí gbogbo ayé a máa kọ tí wọ́n yìn ṣá ní rí ìdánwò náà kọ́ ni lójú àláa mi. Màá máa sáré kijo kijo láti rí ìdánwò náà kọ́. Hun ni rí kọ́ tí wá ti wá jí, màá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó jẹ́ kí n rí àdánwò kò Ki Olorun má fi àdánwò kan wá o. Kọ́ ọlọrun má jẹ́, kọ́ ọlọrun má fi àdánwò kan wá. Torí mo gbọ́ pé kì í ṣe ǹkan tó dá kí èèyàn máa kọ ìdánwò lójú ọ̀n. Kò sí irú ìdánwò tí ó bá jẹ́ kí èèyàn wá tó ojú òrun kọ́ ò dá. Ti ẹjò, tí mọ̀ rí ni ò tí ì yẹ mi. Báwo ni ṣe máa rí ejò? Oríṣiríṣi awọ ní o sì máa mu wá. Nígbà mìíràn wọ́n á gbé àwọ̀ dúdú wá, nígbà mìíràn wọ́n á gbé àwọ̀ pupa wá, ìgbà mìíràn wọ́n á gbé àwọ̀ ẹkùn wá tí wọ́n á dẹ̀ tóbi gidi gidi gidi. Mo lè rí ejò mẹ́ta lẹ́ẹ̀kan gbogbo wọn kí wọ́n máa ṣere mà máa ń sá nítorí pé mo rí ejò. Ìgbà mìíràn dè ni màá ma lépa wọ́n tí n ò sì ní rán wọn pa. Ọ̀rọ̀ ejò náà ti sọnù mi ṣùgbọ́n ní àárín ọjọ́ mẹ́ta, oun ti bẹ́ẹ̀ láàlá burúkú. Mo wá rí wípé ohun tí bá ti rọ̀ sùn ni mo máa ń, ni mo máa ń lá. Tí n bá ronú pé mo lọ sọ́jà, mo ó lọ sọ́jà lójú ọ̀run. Àbí mo te ronú wípé mo ṣàdúrà, n ó ṣàdúrà lójú ọ̀run. Gbogbo unkan tí bá ti fọkàn sí i, boya ronú wípé mo lọ ilé ìwé, àbí mo kúrò ní orílẹ̀dè tí mo wà, òun kúrò lórílẹ̀dè tí mo wà yẹn lójú ọ̀run. Nitorípé ǹkan tí bá ti fọkàn sí i ni mo máa fiń làa. O ti è nígbà kan rí tí mo láàlá wípé mo wọ̀ ọjọ́ba Ọrùn. Inú mi dùn gidi gidi nígbà tí mo jí nítorí wípé ó jẹ́ kí n láìrí dájú wípé òun ṣe ní ná. Kí ọmọ ọ̀jọ̀ba ọrùn ni mí. Nínú ìjọba ọrùn náà, ẹjẹ́ kin tìẹ̀ sọ bí ìjọba ọrùn oju àláa mi ṣe rí. Abẹ́ igi oronbo ni. Kì í ṣe ọsàn. Abẹ́ igi ọsàn wẹ́wẹ́ ọ̀n ni tí gbogbo àwọn tan wà níbẹ̀ tí wọ́n wọ aṣọ funfun. Àwọn obìnrin ró ìró aṣọ funfun wọn láti àyà sílẹ̀, wọ́n sì we gèlè funfun. Àwọn ọkùnrin sì ró ìró tít wọn láti bẹ̀rẹ̀ ìdí sílẹ̀. Wọ́n wá gbé ike ọ̀dà tí omi kun inú ẹ̀ bamu bamu síwájú. Inú ike ọ̀dà náà ni wọ́n ti ń bu omi tí wọ́n ń bu mu Tọ́mi náà o sì tán. Àmọ́ bí wọ́n ti ń bu omi náà mú ni wọ́n rẹwà sí. Wọ́n ti ń bu omi ní wọ́n rẹwà sí loju mi Bí wọ́n ti ń bu omi náà mú ni wọ́n rẹwà sí. Èso oronbó tí mò ń sọ yìí. Ewe orunbo ni ó jọ ti orunbo àti àwọn orùnbo díẹ̀ díẹ̀ tó wà lórí rẹ̀. Oríṣiríṣi èso ló wà lórí rẹ̀. Èso oyin, ẹ́, Apple wà níbẹ̀. Àwọn gírẹ́ẹ̀pù òyìnbó wà níbẹ̀. Oríṣiríṣi èso. Tó bá ṣá ti ń na ọ́wọ́, ilé tó bá ti ronú síná ni wà á rí ká jáde. Àwọn èso náà wọ́n fọjú hàn, gbogbo wọn fọjú hàn. Òrùn bó ni. Ṣùgbọ́n ilé tó bá ti na ọ́wọ́ sí tó bá wu ni wà á ká jáde. Bí.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Ah! Ìbéèrè tí ẹ bèèrè yìí, ó jẹ́ ìbéèrè tí ó dùn mi nínú ráráá, nítorí wípé àsìkò tí mo wà yìí, lóòótọ́ ni ó yẹ kí n ti ní ọkọ̀. Kodáa, ọkọ̀ tí ń ò ní mo ti fojú rí, àmọ́ n ò lọ́kọ̀ o. Esẹ̀ mi ni ọkọ̀ mi. Gbogbo ibi tí mo bá fẹ́ lọ, mo máa ń wọkọ̀ lọbẹ̀ ni. Mo ò ní ọkọ̀ titẹmi. Ṣùgbọ́n bí mo bá ní ọkọ̀ náà, nígbà wo ni n ó máa ra epo fún ọkọ̀ mi? Gbogbo gba tepo bá ti fẹ́ tán nu rẹ̀ náà ni, àbí? Ìgbà wo ni ẹyẹyàn tu ń ra epo sínú ọkọ̀? Tó bá sì jẹ́ ìgbà tí ò sí epo ní ìlú, n ó máa fi, n ó máa ra epo pamọ́ nítorí ọkọ̀ mi. N ó máa ra epo pamọ́ sínú torí ọkọ̀ mi. Wọ́n ti ẹ̀ ti wá gbé ǹkan tuntun jáde lenu jo mẹ́ta yi, tí wọ́n ń pè ní CNG. Ó jẹ́ wípé iye epo tí a ń rà tẹ́lẹ̀, iye tí a fi ń ra epo tẹ́lẹ̀, òun kọ́ la máa fi ra epo mọ́. Tí mo bá ní irú ǹkan bẹ́ẹ̀ sí inú ọkọ̀ mi, kò sí ibi tí mò ní máa lọ. Koda, n ó máa ti Abuja lọ si Kano, n ó máa lọ s'ákúrẹ́, n ó máa lọ kí ìyá mi ní lojoojumo tí n ó máa padà. Nítorí wípé mo ní epo tó tó epo, nínú ọkọ̀ mi. Ṣùgbọ́n ní orílẹ̀-èdè tí mo wà, epo ò kí ń ṣe, kò ń ṣe omi. Kódà ó ti di góòlù. Epo ti jẹ́ ǹkan tó wọn gan. Àmọ́ ní ìlú tí mo wà náà, bi eyàn bá ní ọkọ̀ titẹ rẹ̀, tí ó sì ní owó láti máa fi ra epo sínú ọkọ̀, bíi igbati ìyá bákan jẹ́ olúwa rẹ̀ ni. Nítorí wípé àti rìn láti ibi kan sí ibòmíràn kò rọrùn rárárara bí o bá ní ọkọ̀ titẹ rẹ. Bo bá ti ẹ̀ ní ọkọ̀ titi rẹ̀ nígbà mìíràn, ìyá ó sì jẹ́ ò pelu pe olókọ̀ rẹ̀ nítorí sún kẹrẹ fà kẹrẹ ọkọ̀ tí ó wà káàkiri. Ó wù mí láti ní ọkọ̀ tèmi. Torí bẹ́ẹ̀ ni mi ṣe gbájú mọ́ àwọn ǹkan báyi bíi ti silènṣù láti le pa owó jọ láti fi ra ọkọ̀ titẹ mi náà. Àmọ́ bí mo ti ẹ̀ bawá rí owó gan ní silènṣù báyi, oríṣiríṣi ǹkan ni mo nílò láti rà fún àpẹẹrẹ, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ò ṣiṣẹ́ bíi tẹ́lẹ̀ mọ́. Mo sì nílò láti pààrọ̀ rẹ̀, àti àwọn ǹkan merèmeré tí mo nílò, tí yóò kọ́kọ́ wá kí n tó ra ọkọ̀. Ṣùgbọ́n bí mo bá rí owó ribiribi, n ò tún ní ra ọkọ̀, n ó lọ fi dá owó sílẹ̀ ni. Bá ti wá fi dá owó sílẹ̀, tí owó náà bá ti wán yọ owó, owó tí ń bá rí n bibe ni n ó wá fi ra ọkọ̀. Torí bẹ́ẹ̀ náà ni mo ṣe kọra mọ́ṣẹ́ kí mo fi ń ṣe àwọn ǹkan bí i silènṣù kí mo náà lè tu owó jọ kí n ra ọkọ̀ tèmi. Àwọn tón ti ẹ̀ ní ọkọ̀ náà wọ́n ò gbádùn ọkọ̀ wọn nítorí kò sọ owó ní ìlú. Gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan, epo ti di góòlù, àti wípé sún kẹrẹ fà kẹrẹ ọkọ̀ gan, kò jẹ́ kí ọnikaluku gbádùn ọkọ̀ rẹ̀. Èmi tẹ̀ tun wá jẹ́ ẹ̀yàn kan tó jẹ́ wípé bí mo bá tie wá ní ọkọ̀, àti máa wà kiri gan an. Ó to ǹkan tí èyí ó ní mi lára. Àti máa wà kiri kún rárá. Bí mo bá ní èèyàn tí ó lè máa bá mi wà kéré, inú mi ó dùn. Bẹ́ẹ̀ ni. Inú mi ó dùn gan kin léyan tí ó máa wà kiri. Irú owó tí mo ti ẹ̀ fẹ́ ní nuu kín ní owó dé bi wípé n ó ní èèyàn tí ó máa bá mi wà ọkọ̀ mi tí ìní máa ń ní rà mi lára. Kì í kún ṣe wípé mi ò mọ ọkọ̀ wà. Mo kò fẹ́ràn gbogbo wàhálà bá wọn.

Ṣé o máa rántí àlá rẹ̀? A! Nígbà mìíràn. Tí àlá náà bá burú jáì àbí tí ó bá dà gidigan ni, mo máa rán tí nígbà mìíràn. Nígbà mìíràn dè ẹ́ ni kò sí bí àlá náà bá ti e ṣe rí, ko bá ti e je oùn ló burujú láyé àbí òun lo dàju, m ò ní rántí. Àwọn alá kan wà tí wọ́n ò fẹ́ ká rántí oun. Àwọn kan sì wà tí tó bá ti lè jẹ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tó jí ló rọ, ó rántí rẹ̀ náà ni torí bẹ́ẹ̀, àmoo ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní mọ́n ki rántí àlá mi. Ìgbà mìíràn wọ́n ó ti rántí lára rẹ̀ tí wọ́n ò ní rántí eleyi ti okù. Inú mi máa dùn tí mi ò bá rán tí àlá mi ò torí àwọn àlá mi máa ń rí bákan ìgbà mìíràn. Ó lè má bàáni lẹ́rú ṣùgbọ́n ó yóò tóbi bákan náà. Torí bẹ́ẹ̀ ni n ò ṣe fẹ́ràn láti máa rán tí àlá mi. Èmi ò sábà ń lá àlá pé mo lọ sí Dubai, mo lọ Maldives, mo lọ sí nymar àbí mo lọ sí àwọn ibi tí wọ́n ti ń ta irú oúnjẹ tí mo fẹ́ràn. Àlá bí i kí n máa rán eyàn lọ́wọ́ àbí kí n máa wá irán lọ́wọ́. Àwọn àlá tí ó ṣaà gbádùn, ni mọ máa sábà là. Torí bẹ́ẹ̀ ni n ò ṣe fẹ́ràn láti máa rán tí àlá mi. Àlá èèyàn kan tí mo mọ̀ pé mo lá lẹ́nu ojọ mẹ́ta yìí tò dùn mọ̀ mi nínú, mo rántí nítorí pé ó dùn mọ̀mi nínú gidi. Mo sì rántí àlá náà. Ó ní ẹnikan tí mo pàdé lójú àlá mi tó jẹ́ wípé rírí ẹni náà ó jẹ́ ǹkan tó ń mú nu midùn gan-an ni. Kódà di isinsiyin tí n bá tún rántí bí èmi àti ẹni náà ṣe jọ ń ṣeré, inúmi máa ń dùn. Mi ò lè dúró di ìgbà tí mo pàdé ẹni náà nígbà yẹn. Oríṣìíríṣìí àlá. Ìgbà mìíràn máa ṣemi bí kin mo biwon ti e ti tún àlá, kí mọn bó ti ń rọ àlá nígbà mìíràn. Ṣùgbọ́n mi ò mọ bí wọ́n ti ń rọ àlá. Bóyá tí n bá mọ bí wọ́n ti ń rọ àlá ni, ó máa fọkàn sí àwọn àlá tí ò dá. Mo lè máa gbàdúrà kí ǹkan burúkú má bà ṣẹlẹ̀. Ṣùgbọ́n mo mọ wípé àkókò náà ò tíì lọ. Àkókò sì wà láti kọ oun tí mo bá fẹ́ kọ. Ẹ! Tí mo bá ní lọ́kàn láti gbajúmọ̀ dáadáa, tí mo sì gbajúmọ̀. A! Ó ní ìgbà kan rí tí mo lá àlá wípé wọ́n wá gbówó fún mi nílé. Owó náà kí ń ṣe owó Nàìjíríà ó, owó òkè òkun ni. Ìgbà tí mo jí, ṣé ni mo bẹ̀rẹ̀ sí ń wòó ta tí mo ń retí àwọn tí wọ́n ń gbówó bọ̀ nítorí wípé mo ní lọ́kàn gidi pé mo ní lọ́kàn gidi wípé wọ́n ń gbówó náà wá tí mo sì ń retí kí a gbówó dáa dé. À mo dẹ̀ni eleeni mi o ti rọwó mi ṣùgbọ́n mo mọ wípé owó náà ń bọ̀. Owó náà kúkú sì wà lọ́nà, yóò sì dee láìpẹ́ ní agbára tàṣẹ́ tọ́lọ́run tí ó wá dée ní ilọ́pọ̀ilọ́pọ̀ tí ó ju oun tí mo gbà lérò gan lọ.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Kò sí ǹkan kan tó kàmọ́mọ nígbà tí mo wà kékeré tí mo fẹ́ rántí. Àwọn nǹkan tó pọ̀ tó ṣe dada náà ṣẹlẹ̀. Àwọn ní nǹkan tí mo rántí tó jẹ́ wípé bí mo bá sọ fún ìyá mi kó máa rántí, yóò yà wọ́n lẹ́nu. Mo kéré gan-an nígbà náà. Fún ojú tí mo fi ń wò, mo dàbí ọmọ ọwọ́. Ìyá mi wá ń fún mi ní tíì tí wón fi ọwọ́ ara wọn ṣe. Wọ́n wá ń nu mi. Wọ́n ń nu mi. Ìkankan wá ṣẹlẹ̀ ní ìta. Wọ́n wá gbé mi fún àǹtí mi àgbà wípé kí ó má nu mi ní tíì náà. Àǹtí mi àgbà bó ti ń fi sí mi lẹ́nu náà ló ń fi sí ara rẹ̀ lẹ́nu. Ìgbà tí àǹtí-- tí ìyá mi padà dé, àh! Ó bí ìyá mi nù gidi nítorí pé ìyá mi sọ wípé n ò tí ì jẹ ǹkan kan pé. N ò sì gba oúnjẹ mìíràn yàtọ̀ sí tíì náà. Nǹkan tó ṣì sẹ́kù niyen pe àǹtí mi tun wá ń bá mi mú. Wọ́n soro sí wọn gan-an, àh! De bí pé àánú wọn dẹ̀ ṣe mí. Tíì náà ìyá mi wá gbà lọ́wọ́ wọn, wọ́n wá nu mi lọ́wọ́. Tí tí mo fi mu tíì náà tán. Mo rántí ìgbà tó jẹ́ wípé ṣe ni wón máa ń wẹ̀ fún mi. Wón á gbé mi sọ́wọ́, wọ́n a bá mi ṣeré, tí bá ń sunkún wọ́n á bẹ̀ mí. Ìgbà náà akọ mi pọ̀ gan. Ìkan kékeré màá tí máa ń sunkún. Àgàgà tó wá di ìgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀, tí mo fẹ́ lọ sí ilé ìwé, ìyá mi yóò ti rẹ̀ wọ́n. Àwọn na jí lárọ̀ tó ń wẹ̀ fún wa tó ń bọ́ sí ilé ìdáná, tó ń bẹ̀rẹ̀ sí ń dáná, tó ń ṣètò aṣọ wa. Èmi yóò tún wá máa sunkún ní orí tábìlì nítorí pé wọ́n ní pé kí n jẹun. Wo máa wá ẹni tí ó nu mi ní oúnjẹ náà. Bàbá mi ó wá wá yóò wá bẹ̀ mí. Wọ́n wá nu mi ní oúnjẹ náà. Wọ́n bá mi wọ bàtà mi, wọ́n ṣe aṣọ mi dáadáa. Inú mi á wá dùn, màá wá lọ sí ilé ìwé. Ṣùgbọ́n nígbà tó di ọjọ́ kan, won ò mọ̀ ǹkan kan tí ó ṣẹlẹ̀, ara kan bàbá mi gidi. Tí mo ṣe bẹ̀rẹ̀ sí ń sunkún báyìí, bẹ́ẹ̀ ni wọ́n ṣi mi ní àbárà gidi. Oya jẹun tí mo gbọ́, kí á ni mo gbé oúnjẹ náà tí mo bere sì ń rì bọra mi lẹ́nu pẹ̀lú omi lójú. Ìgbà tí mo tún jẹ oúnjẹ náà tán, wọ́n tún ní kí ma wọ bàtà mi fúnra. Ìgbà àkọ́kọ́ tí mo máa dá wọ bàtà mi nù. Bàtà náà ò wọ́ dáadáa ṣe ni mo wọ ẹsẹ̀ ọ̀tún só sí, tí mo wọ òsì sọ́tùn tí wòn sì mọ̀. Mo ṣàrí pé bàtà náà ò ṣe dáadáa lẹ́sẹ̀ rìn. Mi ò sì mọ̀ bó ṣe fẹ́ lọ sọ fún ìyá mi tí wọ́n wà ní ilé ìdáná àbí bàbá mi tí ara kàn wípé miò mọ̀n tó ṣe bàtà mi. Bí mo ṣe wọ bàtà náà lọ ilé ìwé bẹ́ẹ̀ nu. Olùkọ́ mi ló wá rí bàtà náà lẹ́sẹ̀ min tó wá sọ fún mi pé tí mo bá ti wọ bàtà tí mo rí wípé kò ṣe dáadáa lẹ́sẹ̀ mìn, hun ó fi eléyi tó wà ni ẹsẹ̀ ọ̀tún só sí, n ó sì fi tò sí sọ́tùn. Tó bá ti ṣe dáadáa lẹ́sẹ̀ rìn, ìgbà náà ni mo tó wọ bàtà náà dáadáa. Ó ṣàlàyé fún mi bẹ́ẹ̀ nítorí wípé o sọ fún mi pé ọ̀tún lé lé yìí hun o mọ̀ ọ̀tún, bó sì sọ pé òsì lé lé yìí hun mọ̀ òsì. Nítorí bẹ́ẹ̀ ni ó ṣe ṣàlàyé fún mi bẹ́ẹ̀. Àti ìgbà náà de ení eni tí mo bá ti tẹsẹ̀ wọ bàtà tí mo rí wípé kò ṣe dáadáa, n ó pàrọ̀ rẹ̀ kíákíá ni. Hun ó kọ́kọ́ pàrọ̀ rẹ̀ kí n tiẹ̀ tò man ohun kan tó ṣe. Tí mo sì máa ń wọ bàtà ní tèmi. Àti ìgbà náà ni bàbá mi tí bá mi wọ bàtà mo tí mo ti máa wọ bàtà mi fúnraara mi.

Gíga tóo ga tó gíga tí mo ga ó ga tó. Mo saà ga tó lọ́mọbìnrin. Ng ò kí ń ṣe ọmọkùnrin, torí bẹ́ẹ̀ n ò nílò láti ga ju mo ti ga èyí náà lọ. Gẹ́gẹ́ bí ọmọbìnrin, ẹ lè sọ wípé èèyàn kúkúrú ni mí. Ṣùgbọ́n tí mo bá jẹ́ ọmọkùnrin, èèyàn kúkúrú ni, bí ó ti wà nu. Mo sì máa mọ àwọn tí mo ga jù lọ dáadáa, tí mo sì máa rí wọn dáadáa. Torí bẹ́ẹ̀, gíga tí mo ga tó o, ó tó, kò yẹ kí ọmọbìnrin arẹwà bí i tèmi tí ó jìnnà dáadáa bí i tèmi, kò yẹ kó ga ju báyìí lọ. Bẹ́ẹ̀ ni. B'obìnrin bá ga ju náà wàhálà ni. Kì í yẹ kó'mọbìnrin ga ju báyìí lọ. Àmó b' ọmọbìnrin náà bá ti ga ju báyìí lọ, a jẹ́ wípé kí ó lọ darapọ̀ mó àwọn tí wọ́n máa ń ṣe sport nù. Wá, Olúwa ni fi ń ṣe nùu. Bẹ́ẹ̀ ni. Òpó bó tílé jẹ́ wípé ọ̀pọ̀ ìgbà ni àwọn ọ̀rẹ́ mi kan máa ń sọ wípé mo kúrú. Tí n ó sì wá máa bú wọn wípé lóòótọ́ mi ò ga tó wọn. Ṣùgbọ́n àwọn tí wọ́n ga tí wọ́n gùn bí igi, eeh, kí ni wọ́n máa ń pè náà? B'ọ́n ti ga tó na ni wọ́n ti gọ̀ tó. Ẹ̀yàn kúkúrú ò kí ń gọ̀. Àwọn èèyàn tí wọ́n bá ti ga fíofío, àwọn ni wọ́n kì í ní ogbón lórí. Ọgbọ́n tó bá yẹ kó wà lórí wọn, ni wọ́n ti fi ga un. Lóòótọ́ dẹ̀ ni àwọn tí mò ń sọ yi. Ọgbọ́n mélòó ló'wà lórí wọn? Lẹ́yìn ọgbọ́n ìmọ̀ ìwe, kò sí ọgbọ́n kankan lórí wọn. Èmi tí n ò ga tó wọn náà sì ni ìyá wọn. Wọ́n n bú mi pé n ò ga. Nígbà tí ń ṣe wípé n ò ga tó ní ọmọbìnrin. Ìgbà mìíràn wọ́n ó fi ǹkan síbi tí ọwọ́ mi ò lè tó, wọ́n á ní pé kí n lọ mu láti lè fi mí ṣe yẹyẹ. Sé torí irú àwọn èèyàn bí i tèmi kọ́ ni a ṣe ń kan àpótí? Ìgbà mélòó ni n ó fi gbé àpótí tí ng o sì fi mú ňkan tí n bá fẹ́ mú? Àbí tí n bá ní ọmọ kékeré tó ga fíofío tí mò lè ránṣẹ́, ọmọ yìí wá sáré bá mi mú kiní yï, ìgbà mélòó la fi ń ṣe bẹ́ẹ̀? Béèyan ọ̀gá kò, túnmọ̀ sí wípé ayé ti tán. Túnmọ̀ sí pé ayé ti tán. Bí mo bá bí ọmọ tí ò ga ju bí mo ti ga lọ, níwònbá ìgbà tó bá ti j'obìnrin o ti ga tó nù, àmọ́ bó bá j'ọ́kùnrin kó yọ díẹ̀ síi. Tí èèyàn bá ti ga ju náà wàhálà ni. Wọn á ma wo bí ọgbọ́n orí ẹ̀ ṣé tó ni, bó bá ti ga ju. Wọn gbogbo bo ṣe wá ga èyí náà, ṣé ó sì lọ́gbọ́n lórí? Ṣé ọpọlọ rẹ̀ kọ ló ti fi ga? Kí Ọlọ́run jẹ́ kí a ga níbi tí yẹ kí a ti ga. Eléyï tó jù nùu. Bí o bá ga tó ga ní ayé, kí ni gíga rẹ wá dà? O ga ò ní òwó lọ́wọ́, o ò ní orúkọ àbí o ò bí ọmọ. Kí ni gíga rẹ dà? Gíga náà tó ga hun, sporti o ò rí ṣe, o ò rí nǹkan kan fi dà. Kí ni gíga náà dà? Kí Ẹlẹ́dùmárè kó jẹ́ ká ga níbi tí ó yẹ kí a ti ga. Ká sì kúrú láàrún bí tó bá yẹ ká sì kúrú. Hmm. Iyẹn jẹ́ bó ṣe jẹ́ o. Àmọ́ lémi gẹ́gẹ́ bí èèyàn kan, mo ga tó ní gbogbo ibi tó yẹ kí n ti ga. Bẹ́ẹ̀ ni. Gẹ́gẹ́ bí ọmọbìnrin, mo ga tó ní gbogbo ibi tó yẹ kí n ti ga.

Kí ni adùn tí o fẹ́ràn jù nínú ice cream? Kò sí adùn ice cream tí ó dùn. Ó kàn jẹ́ wípé adùn tó bá fẹ́ rà, kó mọ ibi tó ti fẹ́ ra ice cream náà ni. Nígbà miran, torí ice cream maa n dùn yàtọ̀ síra o. Irú ice cream tó fẹ́ rà ó lè jẹ́ wípé adùn rẹ̀ chocolate ló dùn jù, tàbí kó jẹ́ blueberry, tàbí kó jẹ́ vanilla, àbí strawberry. Sé ẹ sì mọ wípé tó bá lọ sí ibi tí wón ti ń ta ice cream gidi, oríṣìíríṣìí oríṣìíríṣìí adùn ló máa bá padà bí? Wà á fẹ́e lẹ́ máa rí tó mẹ́wàá. Soo, iru ice cream to ba fe ra lo maa fi mo adùn eleyii to dùn ju. Tó bá ṣe wípé àwọn tí wón máa ń kiri ice cream yẹn ni, tí wón máa ń yi kiri farm milk, èmi máa fẹ́ran chocolate. Tó bá sì jẹ́ wípé ti oníke farm milk, óníke ni mo fẹ́ rà. Èmi máa fẹ́ran vanilla àti strawberry papọ̀. Ó dà nígbà wo ní ọ̀pọ̀ ọgbà ni vanilla máa ń dùn ju strawberry lọ. Ká má parọ́. Tó bá sì jẹ́ àwọn tí wón máa ń kọ sínú cone, màá n fẹ́ran chocolate tàbí blueberry. Èèyàn lè sọ wípé ó ní àwọn èèyàn kan tó jẹ́ wípé kò sí wá sí irú ice cream tó fẹ́ rà. Eleyi tí wón ti ní lọ́kàn pé òun ló dùn jù náà máa mọ̀. Ko dàgbà mìíràn banana flavour. Bí o bá rí ibi tí wọ́n ń ta ice cream banana flavour, ó máa ń dùn ju vanilla lọ lọ́pọ̀ ìgbà. Kò tiẹ́ ṣi nkan banana flavour tó tie rà, tí òni gbà dùn. Tí òni dùn gidigidi. Ah! Mo fẹ́ran ice cream o. Ò sí lójú irú ice cream tí mo máa fẹ́ran láti mú. Bí o bá lọ sí Mr Biggs, Mr Biggs náà ni. Ó ní ice cream won kan tó jẹ́ wípé wọ́n máa gbé cone sí ni. Wọ́n á tẹ ice cream o wa jáde sínú cone náà. Séri ice cream wọ́n tí mo n sọ yìí, ó máa ń dùn gan. Wọ́n á dùn gan ni. Bí ó sì jẹ́ fine ice tó fẹ́ rà, àwọn oníke ńlá yẹn, wọ́n á tà á ni boyaa, wọn ò mọ iye tí wọn ń tà. Ṣùgbọ́n àwọn oníke ńlá yẹn ni. Kí ẹ̀yàn ra vanilla pẹ̀lú strawberry papọ̀. Bo si je àwọn ti oni cone ti àwọn eyan nse, ti won a danu sínú abo ti won ko sínú show glass, won a ehnn banana flavour. Tàbí kó wá blueberry. Àwọn ni a máa ń dùn jù. Tó bá sì jẹ́ wípé o fẹ́ mu oríṣìíríṣìí adùn papọ̀, o lè kọ́kọ́ ra vanilla, kó fi banana le lórí, kó fi blueberry le, kó fi chocolate le kó wá wá strawberry kó wá fi parí e. Ah! Irú nkan to ti e n wu mi jẹ ní bi tí mo ti wà yìí o tie fi bẹ́ẹ̀ ṣe ice cream. Bíi kí n rí chocolate. Tí kì i n ṣe chocolate kékeré inú ora o. Àwọn tí wọ́n máa ń bù sínú cup, àwọn onígò wọn hun to je pe won ó kọ́kọ́ fi chocolate yìí gbogbo ara rẹ̀. Tí wọ́n á máa bù sí oríṣìíríṣìí white choc-- chocolate funfun àti chocolate dúdú. Tí wọ́n á máa bù sí chocolate oríṣìíríṣìí tó gbé oríṣìíríṣìí shape wá. Tí, tí, tí, tí, tí ton tun wá fi àwọn biscuit, chocolate biscuit kan le lórí. Ko to di pe wọ́n o wa fi straw sí. Iru iyẹn ló wù mí jẹ báyìí. Tí o je pe gbogbo nǹkan tó wà níbi bẹ́ẹ̀, bó ti lè jẹ́ wípé oríṣìíríṣìí ni a maa chocolate náà ní gbogbo rẹ̀.

Oṣù wo ni a bí ọ? A, oṣù Àlàáfíà, oṣù ìdùnnú, oṣù Fọkànbalẹ̀, oṣù Rírí jẹ, rírí mu, rírí ná, rírí lò, òun ni a bí mi. Oṣù tí àwọn ènìyàn ń pè ní July, òun ni a bí mi. Ohun tí rán tí orúkọ rẹ̀ ní Yorùbá. Mo rántí pé nìgbà tà wá ní ilé ẹ̀kọ́ nígbà náà, a máa fi ń kọrin. A máa ń fi àwọn oṣù ta ní Yorùbá, a máa fi ń kọrin. A ó ní, ṣẹẹrẹ èrèl3 ẹrẹ́nà, ìgbé òkúkú òkudu, agẹmọ, agẹmọ lá bí mi. Oṣù Agẹmọ, bẹ́ẹ̀ ni. Bó ti lẹ̀ jẹ́ wípé ohun ò mọ ìtumò rẹ̀ ṣùgbọ́n òun wò. Agẹmọ. Oṣù Agẹmọ lá bí mi. Oṣù Àlàáfíà, oṣù Ọlọ́mọ, oṣù Rírí ná, rírí lò, bẹ́ẹ̀ ni. Nítorí wípé gbogbo ìgbà tí a bá ti fẹ́ kọ oṣù tí a bí mi, oríṣìíríṣìí nǹkan mere-mere ni ómánsẹlẹ̀ nínú oṣù náà. Ìǹkan gidi lè máa ṣẹlẹ̀ ní ọjọ́ táa bí mi, ṣùgbọ́n tí a bá ti ń mẹ́ lé oṣù báyìí, ṣé inú mi máa ń dùn. Nítorí pé àwọn nǹkan tí ó máa mú inú mi dùn ni wọ́n máa ń ṣẹlẹ̀. Tí oṣù tí a bí mi bá ti ń súnmọ́ báyìí, inú mi máa ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ sílẹ̀ nítorí wípé mo mọ̀ wípé oríṣìíríṣìí àlùbáríkà ni Olódùmarè yóò gbé pàdé mi. Nítorí bẹ́ẹ̀ ni mo ṣe sọ wípé oṣù Àlàáfíà ni. Bẹ́ẹ̀ ni, oṣù ìdùnnú, oṣù Ayo, òun ni oṣù Agẹmọ. Ah! Orin oṣo-oṣù Yorùbá, yio gbogbo èèyàn náà ni ó mọ̀. Àgàgà àwọn tí wọ́n ńsẹ̀ bí ní ilé ayé nisin Ṣùgbọ́n àwa tí wọ́n ti bí láti ayé àtijọ́, a mọ orin náà dára dára. Bó ti lẹ̀ jẹ́ wípé a kì í fi èdè Yorùbá fi pe oṣù. Èdè Gẹ̀ẹ́sì ni gbogbo ayé fi ń pe oṣù báyìí. Bó ti lẹ̀ jẹ́ wípé bí a ti ní oṣù mọ́kànlá ní èdè Gẹ̀ẹ́sì, bẹ́ẹ̀ náà ni a ní ní èdè Yorùbá. Ló sì jẹ́ wípé gbogbo oṣù náà ni ó ní ìtàn. Oṣù ṣẹẹrẹ, èrèlé, ẹlẹ́na, igbe, òdùdú, òkudu, agẹmọ, ògún, ọ̀wẹ́wẹ, ọ̀wààrà, bélú, ọpẹ. Oṣù ọpẹ òun ni oṣù Dìsẹ́mbà. Lóòótọ́ tí ẹ bá ní pé kí a wo oṣù náà, oṣù tí àwọn èèyàn máa ń dùpẹ́ ni pé, "Áà! Kò sí irú nǹkan tí ó fẹ́ ṣẹlẹ̀ sínú àwọn èèyàn láàárín ọdún." Wọ́n ó ní, "A máa dùn pẹ́. A máa dùn pẹ́ pé kò lá ẹ̀mí lọ. A máa dùn pẹ́ pé kò lá àlàáfíà lọ. A máa dùn pẹ́ pé, bó tí ẹlà ẹ̀mí lọ kò lá ju ẹ̀mí iye báyìí lọ. A túndùn pẹ́ lọ́wọ́ Ọlọ́run." Oṣù náà ni Olúwa máa ń fi àyè ọpẹ sílẹ̀ nínú ọ̀rọ̀ àwa ènìyàn kó tó ku, kó tó di ọdún tí a bá ra mú tó tẹ̀lé. Wọ́n máa rí i wípé oṣù náà ni àwọn èèyàn máa ń dunnù, ló máa ń yọ ṣẹ̀ṣẹ̀. Ara gbogbo èèyàn á sìnlẹ̀ nítorí wípé a ti fẹ́ wo ọdún tuntun. Oṣù ọpẹ lóṣù náà lóòótọ́, oṣù ọpẹ ni. Ìgbà tí Yorùbá ń fún, tí Yorùbá bá ń sọ̀rọ̀ pẹ̀lú ọgbọ́n ni. Pẹ̀lú ọgbọ́n ni Yorùbá máa ń fi sọ̀rọ̀. Wọn è kán dédé sọ̀rọ̀. Wọn ye kàn ṣàdédé kàn fún ǹkan lorúkọ. Fún àpẹẹrẹ, bá bá sọmọ wa lórúkọ, orúkọ tó ní ìtàn ni a máa sọ mọ. Bí ọmọ bá wáyé tí ó bá gbé ilẹ̀kẹ̀ sọ́rún wáyé, ilẹ̀kẹ̀ tí à ń sọ yìí, olúbi rẹ̀ ló di sọ́rún. A pé ọmọ náà pé ní Òjó. Àwọn Yorùbá wọ́n ní Òjó sì ń lé, ọmọ adìẹ dàgbà. Bó sí jé Obìnrin ni, wọ́n pé ọmọ náà ní Àìná. Wọ́n á ní Àìná òròsùn lóò lọ, oní kù já ìgbí, ajíná wo ará. Bọ́ ọmọ náà bá sì forí wá sáyé, wọn yóò pe ọmọ náà ní Ige. Òun ò mọ oríki Ige nítorí pé kò sí ẹni tó gbàdúrà kí ó bí Ige.